Ọjà tuntun yóò máa jáde ní ìparí ọdún kọ̀ọ̀kan. Nígbà tó jẹ́ pé ní ìparí ọdún kọ̀ọ̀kan la máa ń tún àwọn brand wa ṣe nípa ta bá ti ṣe ọjà tuntun jáde, bóyá a ṣe àlékún àbí à ṣe àyọkúrò ní inú ọjà. Nígbà náà ni a ó sì ṣe branding mí nípa pípa kíni ọjà wa. Bóyá, bóyá pali nípa pípa láró àbí lẹ́dà tí a fi ń bo lára ká pa á láró ká sì ṣe àfikún àbí àyọkúrò ní inú ọjà tó ń jáde. Ní, fún idi eyì, ọjà tuntun ó máa ń jáde ní ìparí ọdún kọ̀ọ̀kan.

Mo máa ń ṣe àbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ní ọ̀nà tó dánmọ́nrán. Nígbà tí mo rí àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ní òpin ìgbà tí a sì wà níbí iṣẹ́, àwọn ni mo rí bí ẹbí mi. A sì jọ máa ń ṣe àjọṣepọ̀ tó dánmọ́rán. Nípa pé tí mi ò bá rí ẹnìkan níbí iṣẹ́, màá rí i dájú pé mo pè é. Tí ago rẹ̀ ò bá lọ, màá wà á lọlé láti lọ yẹ́ àlàáfíà rẹ̀ wò. Fún idi eyìí, mo ní àdánmọ́nrán àjọṣepọ̀ tó wà láàárín àwọn alábáṣiṣẹ́pọ̀ mi.

Mo yan ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí ọjọ́ Sátidé àti Sọ́ńdè ní ọjọ́ tí mo máa ń gẹ irun mi àti láti ṣe ìmọ́tótó ara tó kù, bọ́yá nípa gígé èékánná àbí ṣe ìmọ́tótó ilé. Nígbà tí mo rí ọjọ́ Sọ́ńdè ní ọjọ́ tí màá gé irun mi, nítorí pé màá fẹ́ wọ ibiṣẹ́ ní ọjọ́ Monday ní ojú tó dára, tó dùn wò dáradára. Fún díẹ̀ yìí, mo yan ọjọ́ Sọ́ńdè sọ́tọ̀ láti ṣe irun mi àti gé èékánná mi.

Ìpàdé ọ̀sọ̀ọ̀sẹ̀ mi ó jẹ́ ẹ̀ẹ̀mejì tí mo máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi lọ́sẹ́ọ̀sẹ̀. Nígbà tí a bá ṣe ìpàdé alákọ́kọ́ ní ọjọ́ Tuesday, táa ó sì ṣe ìpàdé ọjọ́ Ẹlẹ́ẹ̀keji ní ọjọ́ Àlàmísì tí a máa ń ṣe ìyànnàná lórí àwọn alábáṣiṣẹ́pọ̀ wa àti iṣẹ́ tí à ń gbé jáde. A yan ọjọ́ méjì yìí sí mímọ́ láti máa fi ṣe ìpàdé ọlọ́sẹ́ọ̀sẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ètò ǹkan dáradára. Ètò ǹkan ṣíṣe yìí ó jẹ́ ara àwọn ìwà tí mo mú lọ́wọ́ bàba bàbá mi tí mo gbé ọ̀dọ̀ rẹ̀ dàgbà. Tí a bá fẹ́ ṣe ǹkan níbi iṣẹ́, wọ́n máa ń fa ètò rẹ̀ lé mi lọ́wọ́. Nígbà tí a sì wà ní ilé ìwé gíga náà, tí a bá fẹ́ ṣe ètò, wọ́n máa ń fa ètò lé mi lọ́wọ́. Ní eléyìí tó jẹ́ pé tí a bá fẹ́ ṣe, tí a bá fẹ́ ṣe ayẹyẹ àjọṣepọ̀ mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, èmi ni wọ́n sì máa ń fa ètò náà lé lọ́wọ́. Nítorí wọ́n mọ̀ pé màá mú ètò náà dáradára. Màá sì tò ó bó ṣe yẹ kó tò àti bó ṣe yẹ kó lọ ní eléyìí tí gbogbo wa, gbogbo ènìyàn tó bá wá síbẹ̀ wọ́n sì máa bá ìdùnnú lọ sílé. Láì falapa rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà tí ó bá jẹ́ pé iṣẹ́ tó wà lọ́wọ́ mi ó pọ̀ tí mo sì mọ̀ pé ìmíràn sì ń bọ̀ ní ọjọ́ kejì. Fúndí ẹ̀yìí máa ṣe iṣẹ́ ju wákàtí tó yẹ kí n ṣiṣẹ́ lọ láti mọ́ lè ṣe àdójútì fún àwọn alábàárà mi tí wọ́n bá dé. Nítorí pé tí iṣẹ́ bá wà nígbà mi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé iṣẹ́ tó pọ̀ wá tí mo sì rí pé mo fún wọn ní àsìkò kan náà ní ọjọ́ kejì. Nígbà tí mo sì mọ̀ pé iṣẹ́ mìíràn tún ń bọ̀ ní ọjọ́ kejì, màá rí dájú pé mo ṣe àkókò tó pọ̀ ju àkókò tó yẹ kí n lò lọ láti rí pé mo parí iṣẹ́ yẹn láti mọ́ lè ṣe ìdójútì fún àwọn alábàárà mi àti bí láti lè gba ìmíràn tó ń bọ̀ ní ọjọ́ kejì.

Mo wà ní ojú òpó ayélujára bí i mẹ́rin, gẹ́gẹ́ bí i Facebooku, mo sì wà ní X, mo wà ní Twitter, mo sì wà ní WhatsApp ná. Nígbà tí WhatsApp yìí jẹ́ ojú òpó ayélujára tí mo fi máa ń bá àwọn alábárà mi sọ̀rọ̀, tí X ó sì jẹ́ ojú òpó ayélujára tí mo máa ti ń ṣe ìpolówó ọjà mi àti Facebooku àti YouTube ná. Àwọn èlé yìí jẹ́ ìyè pàtó tí mo yàn sọ́tọ̀ láti máa ṣe ìpolówó ọjà mi. Mo sì máa ń lo X náà láti máa wo ìròyìn àgbáyé lórí ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo rin ìrìnàjò lọ sí ìlú mìíràn, mo sì fẹ́ràn kí n máa rin ìrìnàjò lọ sí ìlú mìíràn lọ́pọ̀lọpọ̀. Fún idi eleyí, mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn dára dára, mo ti lọ sí orílẹ̀-èdè mìíràn, mo sì ti lọ sí Ìpínlẹ̀ mìíràn. Gẹ́gẹ́ bí ìjẹ́rin, mo sì rin ìrìnàjò lọ sí ìpínlẹ̀ tó súnmọ́ ìpínlẹ̀ mi, tí a mọ̀ sí ìpínlẹ̀ Oyo State ní bí ìjẹ́rin, tí mo sì padà ní àná sí ìpínlẹ̀ tó jẹ́ ìlú mi. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn kí n máa rin lọ sí ìrìnàjò, mo sì ti rin lọ sí-- mo ti lọ sí oríṣiríṣi ìlú mìíràn yàtọ̀ sí ìlú tí mo wà àti oríṣiríṣi ìpínlẹ̀ mìíràn náà.

Rárá o, mi ò lu etí mi ri rírá. Ni eti lulu, ó jẹ́ nǹkan tí a lòdì sí, ẹṣin mi lòdì sí, tí àwọn tó sì lòdì sí àṣà ìjọ́mọ́luàbí ní agbègbè tí mo ti wá. Eti lulu kò jẹ́ nǹkan tí ọkùnrin saábà máa ń ṣe ní ọ̀dọ̀ wa torí à rí gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ obìnrin ni. Fún idi eyii, kò sí ìgbàláyè fún ẹnikẹ́ni tó jẹ́ ọmọ ọkùnrin ní àbúlẹ̀ wa àbí ní ìdílé wa láti lu etí gẹ́gẹ́ bí obìnrin torí a mọ̀ pé eti lulu ọ̀ṣọ́ ni fún obìnrin kò ń ṣe ti ọkùnrin. Fún idi eyìí, a ò kí ń lu etí rárá. Mi ò sì lu etí kankan ní ara mi.

Ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán, mo fẹ́ràn kí n máa jẹ́ meat pie, meat pie pẹ̀lú, pẹ̀lú ẹlẹ́rìndòdò. Nígbà tí ó jẹ́ ọ̀jàjà ní àrókò oòrùn báyìí, tó bá ti di ọ̀sán, màá jẹ́ meat pie àbí pọfupọ́ọ̀fù pẹ̀lú ẹlẹ́rìndòdò. Torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò kín sí ààyè fún mi láti lọ jẹ oúnjẹ tí yóò pẹ́ rárá àbí àyàfi kí n jẹ oúnjẹ ilé tí mo mọ̀ pé yóò yá mi àbí tí màá mọ jẹ́ ní àkókò tí mò ní ṣíṣẹ́ tí ò ní dá ìṣe mi dúró. Fún dí eyìí, mò sí máa ń jẹ oúnjẹ tó yára àti ẹlẹ́rìndòdò.

Oúnjẹ tí mo fẹ́ràn jù, ó jẹ́ oúnjẹ bí i dòdò àti ẹ̀wà. Dòdò àbí ẹ̀wà yìí, ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn, àbí dùn rẹ̀ tí mo bá ń jẹ lẹ́nu. Mo sì ti máa ń jẹ oúnjẹ yìí tipẹ́ tipẹ́ láti kékeré tí mo ti wà ní ọ̀dọ̀ bàbá bàbá mi. Torí bàbá bàbá mi ó ṣe ónídanda fún ìyá ìyá bàbá mi láti máa ṣe dòdò àti ẹ̀wà fún un. Nígbà tí ó sì rí pé dòdò àti ẹ̀wà ó ní, ó ní èròjà aṣaralóore tó da fún ọmọdé. Fún di èyí, gbogbo àwa tí a gbé ọ̀dọ̀ bàbá bàbá mi, a rí i dájú pé ìyá bàbá mi ó ṣe dòdò àti ẹ̀wà fún wa tí a ó sì jẹ ẹ́. Fún di èyí, kódà mo sì jẹ dòdò àti ẹ̀wà ní alẹ̀ àná tó jẹ́ pé eléyìí tó kù ni màá jẹ ní àárọ̀ yìí.